Mi ò wọ gíláàsì o. Kódà mi ò tí lè wọ gíláàsì ní àsìkò kankan tó súnmọ́ ìgbà tá wa yìí. Mi ò rò pé mo lè wọ gíláàsì ní àsìkò tó súnmọ́ ìsìn. Ojú mi ríran kedere. Mo sì lè wo nnkan láti ọ̀kan. Mo lè wo àwòrán àtọ̀ọ̀kan. Mo lè ka ọ̀rọ̀ láti ibi tó jìnnà. Bakan náà mo lè wo àwòrán nínú ẹ̀rọ amóhùnmáwòrán, tẹlifíṣàn láti ọ̀kan. Mo dẹ̀ lè tẹ fóònù mi mọ́jú. Mo lè wo ìkànnì torí fìtínifítíní. Mo dẹ̀ lè wo àwọn ohun tí a bá kọ sí àárín àárín ọ sí ojú. Boyà ára ògiri láti ọ̀kan, mo lè ríi kedere. Mi ò ní ìṣòro ojú rárá. Nítorí náà mi ò wọ gíláàsì. Kódà fún oge gan-an, mi ò kí ń sábà lo gíláàsì torí mi ò wulẹ̀ gbáti e ká maa i tí wàá sọ, eyi tí mo máa lò láti fi tún ojú mi ṣe, tí màá fi lè ríran. Mi ò sì rò pé ó máa ṣẹlẹ̀ ní ìgbà kankan tó súnmọ́ ìsìn. Mi ò sì gbàdúrà rẹ̀ ara, nítorí pé mi ò fẹ́ ní ààrùn ojú tàbí àìlera ojú ara.

Mi ò kí ń sábà bínu nígbà tí bá wà nínú ọkọ̀. Kódà nígbà mìíràn tí wọn bá ń pariwo le, ra wọn lórí. Nǹkan máa ń wo ní tèmi ni. Mo máa ń fún wọn sí ìrànwọ́, tàbí kí nǹkan hun. Mo máa wo ọkàn tèmi bí dirẹ́fa bá ṣe ń wa mọ́tò lọ. Ko ó ṣe tó kọ́ mi pẹ̀lú irun ni tí wọ́n máa ń ṣe. Àfi tó bá jẹ́ pé wọ́n kàn mí gbọ́n gbọ́n, tí mo sì rí pé ó ti fẹ́ di mú ìrẹni jẹ wá, tó sì jẹ́ pé èmi gangan gan-an ló ṣẹlẹ̀ sí tàbí mọ̀lẹ́bí mi tàbí ara-ilé mi kan. Ẹ̀hẹ́n, ìgbà yẹn ni mo tó lè fa ìbínú yọ tí mo sì lè sọ̀rọ̀ sí ẹni náà. Bá jẹ́ dẹ́rẹ́ba àbí kọ̀ǹdọ́yẹ̀ tàbí ara inú mọ́tò, tí mo bá sì rí pé ohun tó ń ṣe ò tọ̀nà tó sì lè wúwà léwu, mo lè fi ìbínú sọ̀rọ̀ tàbí kí n fi ẹhónú hàn. Àmọ́ láìsí gbogbo ìyẹn, mi ò kí ń sábà bínú. Ó sì jẹ́ pé eyan elérán ara ni wọ́n kò sí ìgbà tí a lè bínú. Nítorí náà ó máa ń ṣẹlẹ̀ lẹ́ẹ̀kọ̀kan. Àmọ́ mi ò kí ń jẹ́ kó di ìdí ṣẹlẹ̀. Kò sì jẹ́ pé èmi ni mo máa fà á tí a sì máa fà gbọ̀n mí sí ọmọ mi ọ̀tọ̀. Àmọ́ tí èèyàn bá dọ́dọ̀ mi, èmi náà kì í dọ́dọ̀ ẹni, ẹni náà. Ṣé ìbínú mi ò sì ń pọ̀ débi ó jẹ́ pé a máa ń bẹ̀rẹ̀ sí yọ̀wọ́ ẹ̀ṣẹ̀ ti ra wa. Gbogbo iyèn mo máa ń sá fún. Nítorí pé nígbà tí ó bá yá, ẹ̀bi máa wà lórí àwa méjèèjì. Pá pàjú lọ, ẹni tí ọwọ́ rẹ̀ bá gbá ẹni kejì rẹ̀ kẹ́yìn tí nǹkan àjálù bá ṣẹlẹ̀ sẹ́ni pé ó farapa ni ọ́n tàbí ó gbàbẹ́ dákú tàbí ó gbàbẹ́ kú pàápàá. Ẹni tí ó bá gbá ẹni kejì yẹn ló máa forí kó. Ọ̀nà ìfẹ́ àwọn aránú ọkọ̀ tàbí àwọn tó wà ládùgbò tó ń rí ìṣẹ̀lẹ̀ náà ò ní sọ pé ẹni náà tó ṣaláìsí yẹn tàbí tí ó dákú yẹn tàbí tí ó farapa yẹn ni ó kọ́kọ́ gbé ọwọ́ ẹ̀ṣẹ̀ tàbí tí ó gbé ọwọ́ lílù tàbí tí ó bẹ̀rẹ̀ wàhálà náà. Nítorí náà mo máa ń sá fún ní gbogbo ìgbà, ní gbogbo ọ̀nà tí màá le fi sá fún. Nítorí mi ò fẹ́ wàhálà fún ayé mi.

Mo ti ṣìna rí o. Ìgbà yẹn, orí kunkun ló fẹ́ kó bá mi. Mo ka address tí wọ́n fún mi. Amọ kò fi bẹ́ẹ̀ yé mi dáadáa nítorí pé mo rò pé tí n bá fi máa dé àárín ibi tí mo kọ́kọ́ mọ̀ tí mo lè gbà lọ ibi tí mò ń lọ gangan, ìbẹ̀ yẹn máa wá yé mi. Ṣùgbọ́n nígbà tí mo fi máa dé bẹ́ẹ̀ kò ti jọ ibi tí mo ti gbà rí. Mo kàn ṣà ṣe, fi eh-eh-eh gbó inú fu kan mo kan fi gba ibi kan tó ṣàa wù mí tó jọ ibi tí mo kàn ṣà ti mọ̀ rí. Mo gbà pé tí n bá fi máa dé iwájú máa rí ẹ́ni bí ní ìbéèrè ọ̀nà. Kàkà kí n ti béèrè kí n tó lọ tàbí kí n sọ fún ẹni yẹn kí ó ṣàlàyé dáadáa fún mi. Mo kàn yàjú, mo gbà bẹ́ lọ. Mo wá rí pé mo kàn ń lọ lọ lọ, gbogbo ibi tó sọ nínú address náà ò sì ń bẹ. Àwọn èèyàn kọjá, gbogbo ibẹ̀ dá páro páro. Ayà mi ti bẹ̀rẹ̀ sí í já. Mo kàn bẹ̀rẹ̀ sí ronú ọ̀pọ̀lọ̀pọ̀ ohun tó lè ṣẹlẹ̀ sí mi. Bí mo ṣe ṣìnà, pàápà júlọ bí ojú ọjọ́ ti ṣe ń dàgúdẹ̀ẹ́, tí o dá sí dàbí ilẹ̀ ti ń ṣú tàbí bóyá òjò fẹ́ rọ̀ dẹ̀ ni. A ti wá padà sẹ́yìn, ǹkan tí wàá ṣe bákan sí mi, ó kan dàbí pé kí n màá lọ bẹ́ẹ̀ kí n màá lọ tititi wí pé tó bá ṣàa yà má ṣàa jà ojú ọ̀nà. Bóyá igbéraga ni ká pé o, àbí ìdára ẹni lójú jù. Mo ṣàá ń lọ. Mò, ìgbà tí ó fi máa di pé mo ti rìn jìnà bí ọgbọ̀n ìṣẹ́jú, mo ti jìnà sí ibi tí mo wà gan nítorí ìrìn ẹsẹ̀ mi náà máa ń yá. Ìgbà yẹn ni mo ṣe pinu láti padà sẹ́yìn. Ó ti wá tó àsìkò yìí tí òjò ti wá fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa rọ̀ tí gbogbo ojú ọjọ́ ṣe ṣú bo ilẹ̀. Àyà já pọ̀nọ́bọ sí mi lára lọ́jọ́ náà, mi ò lè gbàgbé láíláí. Mo ṣàá padà sẹ́yìn, mo ṣẹ̀ṣẹ̀ wá wà ẹnìkan tí ó wá ṣàyè lé mi láti fi eh kẹ̀kẹ́ ológéré gbé mi dé ibi tí mò ń lọ.

Ó rọrùn fún mi gidi gan láti dárí àwọn èèyàn ji, láti daríji àwọn èèyàn. Ó rọrùn nítorí pé ní ọ̀pọ̀ ìgbà mo máa ń fẹ́ fi ra mi sí ipò tí wọ́n wà tí wọ́n fi ṣẹ̀ mí yẹn. Ó ṣe é ṣe kó jẹ́ ọ̀rọ̀ ìgbésí ayé wọn ló jẹ́ kí wọ́n hùwà sí mi bí wọ́n ṣe hùwà sí wọn yẹn. Ó sì lè jẹ́ pé ohun tí àwọn èèyàn ti ṣe fún wọn rí ni ó fà á tí wọ́n fi hùwà lọ́nà bẹ́ẹ̀. Ó sì lè jẹ́ pé lọ́wọ́lọ́wọ́ báyẹn ó kàn wù wọ́n kí wọ́n dáwà, àmọ́ tí mo lọ súnmọ́ wọn nígbà yẹn, tó sì jẹ́ pé kò báradé fún wọn tí wọ́n á fi wá ṣi, tí wọ́n á bínú. Ó sì lè jẹ́ pé ẹnìkan ṣi inú bí sí mi ni fún ẹ̀ṣẹ̀ tí mo ti ṣẹ̀, ṣùgbọ́n tí mi ò gbà po yẹ kí ìbínú yẹn lè tó yẹn tí o wa ti atara bẹ ṣẹ̀ mí. Mo lè tún padà ronú nípa ẹ̀kín tí wọ́n á gbé. Ó lè jẹ́ pé ọ̀rọ̀ yẹn ó dìde dùn dọ́ kan, òun ló ṣe hùwà báyẹn. Èmi kì í jẹ́ kí ìbínú mi pé rárá ra débi tí èmi ò fi wá nílé daríji èèyàn mọ́. Nígbà tí mo mọ̀ pé bàbá wa òòrùn gan tó jẹ́ Jehovah, Òòrùn gan daríji wa ní fàlàlà, láì fi nǹkan kan kún, láì fi ròrá ku, láì tí ẹ jẹ́ kó pẹ́ rárá. Pàápà jùlọ tí ẹni náà bá tẹ̀ ti wá fi yẹ́ mi pé òun, òun fẹ́ kí a tí wa padà síba sẹn ṣe tẹ́lẹ̀ tí ká ní àjọṣe tó dánmọ́rán. Ìyẹn máa mú kín le tètè daríji àwọn ènìyàn. Àmọ́ láìsí pé ènìyàn náà fẹ́ bẹ́ẹ̀, mo sì máa daríji nítorí pé a mọ ilẹ̀ tó mọ̀la. Tí ó bá fi máa dọ̀là ní ìsìn, ó lè jẹ́ pé ọkan mi á ti ṣí kúrò lọdẹ ẹni náà tàbí kí ó ti lé sí ẹni náà tí ó fi máa jẹ́ pé nígbà tí ó bá nílò ìrànlọ́wọ́ mi, bó ti lè jẹ́ pé mo nílọ́wọ́, mi ò wà ní fẹ́ ṣé mọ́. Di nìyẹn, tó fi jẹ́ pé tí ènìyàn bá ti ṣẹ mi, ó máa ń wú mi kín tètè ní kanmọ kóbó yanjú ẹ láàrín àwa méjèèjì kí n sì daríji ẹ̀ni náà. Paa pa jùlọ nítorí pé bíbélì náà rọ̀ wá pé kí a máa dájí, ara fàlàlà nítorí Ọlọ́run daríji wa ní fàlàlà. Ẹni tí ó bá daríji fàlàlà, ó lè ní àjọṣe tó dánmọ́rán pẹ̀lú àwọn èèyàn ládùgbò e. Igi kan osì lè dàgbò ṣe nígbà tí a bá bá elé yi jà, tí a bá ton já tí kò sì sí ẹ̀mí daríji nínú ìkankan inú wa. Báwo ni a ṣe fẹ́ ṣe ayé wa? A lè dá nǹkan ṣe fúnra wa. Àwọn tí a nílò ní ládùgbò tí ó sì jẹ́ ọ̀rẹ́ àti mọ̀lẹ́bí náà ni a lè máa yí sọ́dọ̀ wọn nígbà tí a bá fẹ́ ṣe nǹkan. Bá jẹ́ tí a bá nílò ìrànlọ́wọ́ wọn ni tàbí tí a bá fẹ́ ṣe ayẹyẹ tí a sì nílò kí àwọn èèyàn wá bá wa yọ̀. Nígbà tí a ò bá ti ní àjọṣe tó dánmọ́rán tí ó ṣe é gún mọ́ làárìn wa, báwo ni àwọn nǹkan yìí ṣe máa ṣe ṣe? Kò lè ṣe ṣe. Torí náà a ti lè wá ní àwọn òbí mi ti tọ́ mi, mi àti àwọn ẹ̀gbọ́n tàbúrò mi láti máa tètè daríji ni kí egbò, ẹ́, ọgbẹ́, ẹ́, ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ sí wa tàbí tí a ṣẹ̀ wọ́n yẹn má bá fẹ́ ju bó ṣe lọ yẹ lọ. Ìyẹn sì ni ì máa ń jekò rán mi lọ́wọ́ láti súnmọ́ àwọn èèyàn nítorí mo mọ̀ pé nígbà tí a bá ṣẹ́ra wa, a máa tètè parí ìjà àárín wa, a sì kí ń jẹ́ kó fẹ́ ju ju bó ṣe yẹ lọ. Ìyẹn tún sì máa ń jẹ́ kí èyàn tẹ́gbẹ́ nítorí pé àwọn tí ó bá yẹ kí ó rán wọn lọ́wọ́ tàbí tó yẹ kó gbé níga, wọ́n máa sá fún èèyàn nígbà tí wọ́n bá rí pé ìwà èèyàn dà á tí èèyàn sì ṣe súnmọ́, tí èèyàn sì máa daríji ni tí wọ́n bá ti ṣẹ̀ ni. Wọn máa jẹ́ kí èèyàn ní yàn láwùjọ ládùgbò lára ẹni nígbà tí èèyàn bá nílò ìrànlọ́wọ́ jùlọ, pàápà tàbí tí èèyàn bá fẹ́ ìgbéga tàbí ìtẹ̀síwájú nínú ìgbésí ayé rẹ̀.